Nígbà tí mo bá rántí àwọn ọ̀rọ̀ àsínà mi, mo máa ń gba àkókò díẹ̀ láti ronúpìwádà lórí ohun tó ṣẹlẹ̀ gan. Mo máa ń wo ohun tí mo kọ́kọ́ ṣe dáadáa àti ìdí tí ó fi rí bẹ́ẹ̀ kí n lè kọ́ ẹ̀kọ́ nínú rẹ̀. Dípò kí n máa bínú sí ara mi jù, mo máa ń gbìyànjú láti lo ìrírí náà gẹ́gẹ́ bí ọ̀nà láti dára sí i. Níparí, ìran tí àwọn àsínà náà máa ń rán mi lọ́wọ́ lati maa láti má tún ṣe irú rẹ̀ ní ọjọ́ iwájú.

Bẹ́ẹ̀ni, mo máa ń fẹ́ràn rin atẹ́gùn nígbà míràn nítorí ó máa ń fún mi ní ìtùnú àti àkókò láti sinmi ọkàn. Afẹ́fẹ́ tútù àti agbègbè agbègbè tí ó wà ní ìdákẹ́jẹ́jẹ́ máa ń jẹ́ kí inú mi balẹ̀, pàápàá nígbà tí mo bá ń ronú lórí nǹkan kan. Rin atẹ́gùn tún lè jẹ́ ọ̀nà láti gbé ara àti láti jẹ́ kí ara ṣíṣẹ, ara ṣíṣẹ́ díẹ̀, ará ṣiṣẹ́ díẹ̀ láìsí wàhálà púpọ̀. Nígbà míràn, ó kàn jẹ́ àkókò tó dára láti wá nǹkan kí n sì gbádùn ìṣẹ̀dá mi ní àyíká tí ó tutù.

Tí mo bá fẹ́ ṣe àkópọ̀ ìrìn àjò, mo máa ń bẹ̀rẹ̀ nípa ronú ibi tí mò ń lọ àti iye ọjọ́ tí èmi yóò lò níbẹ̀. Lẹ́yìn náà, mo máa ń yanjú àwọn aṣọ tó yẹ fún ojú ọjọ́ àti iṣẹ́ tí èmi yóò ṣe ní nígbà ìrìn àjò náà. Mo tún máa ń kó àwọn ohun pàtàkì bíi káàdì ìdánimọ̀, fóònù, sájà àti díẹ̀ nínú owó fún àìní pàjáwìrì. Nípá rí, mo máa ń ṣàyẹ̀wò gbogbo nǹkan lẹ́ẹ̀kan síí kí n ríi dájú pé èmi kò gbàgbé ohunkóhun tó ṣe pàtàkì fún mi láti rin ìrìn àjò.

Nígbà tí ìṣòro náà bá wáyé ní ibi iṣẹ́, mo máa kọ́kọ́ dákẹ́ kí n yẹ ipò rẹ̀ wò dáadáa kí n má ṣe ipin nu ní ìyàrá. Mo máa ń wo ìdí gangan tí ìṣòro náà fi ṣẹlẹ̀ kí n lè mọ ìgbésẹ̀ tó dára láti yanjú rẹ̀. Nígbà mìíràn, mo máa ń jíròrò pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi tàbí olórí iṣẹ́ láti gba ìmọ̀ràn tó lè ràn mí lọ́wọ́. Níparí, mo máa ń gbìyànjú láti yanjú rẹ̀ ní ọ̀nà tó dára kí iṣẹ́ lè tẹ̀síwájú láìsí wàhálà púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń fẹ́ iṣẹ́ ìtà gbangba nítorí pé ó máa ń fún mi ní ààyè láti rí àyíká tuntun àti afẹ́fẹ́ mímọ́. Ó tún máa ń jẹ́ kí ara ṣiṣẹ́ díẹ̀ sí. Èyí dára fún ìlera ara àti ọkàn. Nígbà tí ènìyàn bá jáde síta, ó máa ń ní ìrírí oríṣiríṣi tí ó le mú kí iṣẹ́ dùn. Síbẹ̀síbẹ̀, ó dára kí ènìyàn tún ní àkókò láti sinmi nínú ilé nígbà mìíràn.

Ní ìgbà kan ti wà, ọkàn ènìyàn lè kún fún èrò àti ẹ̀dùn ọkàn tí omijé sì lè jáde láìpẹ́. Ó máa ń ṣẹlẹ̀ nígbà kan bí ọkàn bá gan bóyá ayọ̀ púpọ̀ tàbí ìbànújẹ́. Nígbà mìíràn, ènìyàn kan máa ń sunkún láti tú ẹ̀dùn, ẹ̀dùn ọkàn inú rẹ̀ sílẹ̀ kí ọkàn lè balẹ̀. Nítorí náà, sunkún kì í ṣe àìlera, ó jẹ́ ọ̀nà tí ọkàn fi ń tú ara rẹ̀ sílẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń fẹ́ràn láti jókòó ní ẹ̀gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú nítorí ipò yẹn máa ń fún ènìyàn ní ìrírí pàtàkì àti àlàáfíà díẹ̀. Nígbà tí mo bá jókòó lẹ́gbẹ̀ẹ́ fèrèsé, mo lè wo ilẹ̀ àti àwọn àwọsánmọ̀ ní gbogbo ọ̀nà, èyí tí ó máa ń mú inú mi dùn àti kí ó fún mi ní ìdákẹ́jẹ́jẹ́ nígbà tí ọkọ̀ náà bá ń fò. Tàbí ṣe ìdùnnú kékeré ní àkókò yìí máa ń jẹ́ kí ìrìnàjò náà lọ ní rọrùn kí a sì máa ní ìlara àpọ́n àti ìbànújẹ́ tí ó lè wà láti gun ọkọ̀ òfurufú nigba gbogbo Nígbà gbogbo, ipò yìí tún ń fúnni ní ààyè láti pín orin tàbí ìtàn pẹ̀lú àwọn tí ó wà lẹ́gbẹ̀ẹ́, tí ó lè mú kí àkókò náà tún dùn díẹ̀ síi àti kí gbogbo èèyàn ní ìrírí rere nípa ìrìnàjò náà.

Ohun tí ó máa ń mú kí n rẹ́rìn nìkan ni nǹkan ti ó dùn ọkàn mi, tí ó dùn ọkàn mi nínú, tàbí tí mo ní ìmọ̀lára tó dára bí ìtàn kékeré tí ó ṣe mí lára ayọ̀. Nígbà mìíràn, ìṣẹ̀lẹ̀ àṣìṣe kékeré tí kò léwu tàbí ojúṣe ẹlẹ́yà tí ẹnìkan ṣe máa ń jẹ́ kí èmi rẹ́rìn lẹ́sẹ̀kẹsẹ̀. Mo tún máa ń rẹ́rìn nígbà tí mo bá rí iṣẹ́ rere tàbí àánú tí ènìyàn kan fi hàn sí òmíràn, nítorí èyí mú inú mi dùn gan. Nígbà gbogbo, ohun gbogbo tí ó fi ìgbádùn, ayọ̀ tàbí ẹ̀rín sínú ọkàn mi ni yóò máa fà kí èmi rẹ́rìn, kì í ṣe ẹlẹ́yà lásán nìkan.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà tí ó múnádóko láti dáàbò bo gbogbo data data àti àlàyé mi lórí Íńtánẹ́ẹ̀tì. Ètò yìí ń ṣàkóso wíwọlé sí àwọn fáìlì pàtàkì, ó sì tún ṣe àfihàn àwọn ìkìlọ̀ nígbà tí àwọn nkan àjèjì bá ń ṣẹlẹ̀, àti fi ààbò gidi sílẹ̀ láti dinà àwọn ìkọlù bí fáyírọ́sì málwiẹ. So ní àfikún, gbogbo àwọn ọ̀rọ̀ ìgbaniwọlé àti àlàyé kankan mi ni a tọ́jú pẹ̀lú àwọn ìlànà tó múnádóko, kò kì í ṣe ẹni kan tó lè wọlé láìní àṣẹ eyi. Èyí jẹ́ kí n mọ̀ kin mo ṣiṣẹ́ lórí kọ̀ǹpútà mi pẹ̀lú àlàáfíà ọkàn. Mo mọ̀ pé àwọn àlàyé mi wà ní ààbò lati gbogbo láti ọwọ́ gbogbo ewu tó ṣe é sè ko wáyé lórí ayélujára.

Bẹ́ẹ̀ni, mo máa na ara mi nígbàkúùgbà gbà tí mo bá nílò ìsinmi tàbí láti tu ẹ̀dùn inú ọkàn mi sílẹ̀. Nítorí ara àti ọkàn jẹ́ ǹkan kan tó ṣe pàtàkì kí ó wà ní àlàáfíà. Mo máa ń ṣe èyí nípa ṣíṣe àwọn àdáṣẹ kékeré gẹ́gẹ́ bí rìn díẹ̀, fífẹ́ ara tàbí mímu omi tó dára, èyí tí ó mú kí ẹ̀jẹ̀ wà ní ọ̀nà tó dára. Nígbà tí mo bá ṣiṣẹ́ tàbí kọ́ ẹ̀kọ́ tuntun pẹ́ díẹ̀, mo máa na ara mi kí ó lè jẹ́ kí n tún ní agbára padà kí mo sì lè ṣe ìtọ́jú ìlera àti ọkàn mi ní pípẹ́. Èyí jẹ́ ọ̀nà tí ara fi ń sọ fún ni pé ó nílò ìtọ́jú àti ìtọ́jú àti pé ó dára láti gba àkókò yìí. Yii, kí n lè wà ní dédé fún gbogbo iṣẹ́ àti ìṣẹ̀lẹ̀ mìíràn.

Fóònù mi máa ń gbóná nígbàkúgbà tí mo bá lòó fún iṣẹ́ tó ń gba agbára púpọ̀, gẹ́gẹ́ bí eré, ṣíṣan fídíò tàbí gbígba àwọn fáìlì ńlá. Nígbà mìíràn, pàápàá nígbà tí fóònù bá wà ní agbègbè tó gbóná tàbí nígbà lílo wifi àti data papọ̀, ó lè bẹ̀rẹ̀ sí ní gbóná láì yára. Mo máa ń ṣàkíyèsí ìgbà yìí kí n lè dá lílo rẹ̀ dúró tàbí gbé fóònù náà sí ibi tutu kí ó má bà fa ìbàjẹ́ sí bátìrì tàbí ẹ̀rọ inú rẹ̀. Ṣíṣàkóso lílo rẹ̀ àti gbígba àkóso ìsinmi fún fóònù jẹ́ ọ̀nà tí ó dára láti ṣe ìdíwọ́ fún oorun tí ó pọ̀ kí ó ṣẹlẹ̀ kí ẹ̀rọ náà lè ṣiṣẹ́ ní déédéé àti bí ó ti tọ́ àti bí ó ti yẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo àwọn ẹ̀rọ ìlera láti tọpinpin tàbí láti ṣè itọ́jú ìlera mi lójoojúmọ́. Fún àpẹẹrẹ, àwọn smartwatch àbí fitness tracker ń ṣe ìrànlọ́wọ́ fún mi láti mọ ìwọ̀n ọkàn, ìgbésẹ̀ tí mo rìn àti dídára oorun mi, èyí tí ó jẹ́ kí n mọ bí ara ṣe ń ṣiṣẹ́. Nígbà mìíràn, mo tún ń lo àwọn ẹ̀rọ bíi thermometer tàbí blood pressure monitor láti rí i dájú pé gbogbo ara mi wà ní ipò tó dára kí àwọn ìṣòro ìlera tó ṣeé se lè yàgò fún mi ní kùtùkùtù. Lílo àwọn ẹ̀rọ wọ̀nyí jẹ́ ọ̀nà tó rọrùn láti ní àkíyèsí ara mi àti láti ṣe àwọn àyípadà tí ó yẹ nínú oúnjẹ, àdáṣe àti oorun fún ìlera pípẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́ tí ó jẹ́ kí n mọ̀, kí n lè wọlé sí ilé iṣẹ́ tàbí àwọn ohun èlò pàtàkì tí ó ní ìbátan sí iṣẹ́ mi lójoojúmọ́. Káàdì yìí ń ṣiṣẹ́ bí ìdánilójú àti ààbò nítorí ó fi hàn pé èmi, pé èmi ní àṣẹ láti lo àwọn orísun ilé iṣẹ́ láìsí wàhálà. Pẹ̀lúpẹ̀lú, ó máa ń jẹ́ kí àwọn ìlànà bíi gbígba iṣẹ́ wíwọlé sí àwọn kọ̀ǹpútà tàbí ẹ̀rọ pàtàkì àti àwọn ànfàní mìíràn tó rọrùn láti ṣiṣẹ́. Nígbà gbogbo, níní káàdì iṣẹ́ jẹ́ ọ̀nà tí ó ṣe pàtàkì láti ṣètọ́jú ààbò àti ìlànà ní ibi iṣẹ́ àti láti fi hàn pé ènìyàn jẹ́ apá kan níbi ètò iṣẹ́ náà.

Mo máa ń lo irú etí, etí ìgbọ́ àbí etí gbígbọ́ tí ó dára tí ó le fi ohun gbogbo, ohun gbogbo hàn ní kedere. Bí àwọn headphones tí ó lágbára, dídá, tí ó lágbára tí dídá ohùn dáradára àti tí ó máa ń dín ariwo kù ní agbègbè. Nígbà mìíràn mo tún lo àwọn headphone tí ó bo gbogbo etí nítorí wọ́n fúnni ní ìrírí dídùn tí ó jinlẹ̀ nípa gbígbọ́ orin tàbí wíwo fídíò àti kí ó ṣe ìrànlọ́wọ́ láti dojú, láti dojúkọ láìsí ìdààmú. Fún ìrìnàjò tàbí nígbà tí mo bá wà ní ibi tí ariwo pọ̀, irú etí, etí ìgbọ́ àbí etí gbígbọ́ pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ dídènà ariwo máa ń jẹ́ kí ìrírí náà dùn gan. Yíyan irú etí ìgbọ́ àbí etí gbígbọ́ dá lórí ipò àti ohun tí mo fẹ́ ṣe. Fún iṣẹ́, ìsinmi tàbí ìdárayá, mo máa yan èyí tí yóò mú ìtùnú àti dídára ohùn pọ̀ jùlọ fún mi.

Nígbà gbogbo mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú iṣẹ́ ọpọlọ àti ìtara, níbi tí mo ti fi ọwọ́ àti ọkàn sínú gbogbo ìbáraẹnisọ̀rọ̀. Mo máa ń gbìyànjú láti tẹ́tí sí wọn dáradára kí n lè yé ohun tí wọ́n fẹ́ sọ gangan àti láti dáhùn pẹ̀lú làákàyè kedere tí yóò jẹ́ kí wọ́n ní ìtẹ́lọ́rùn. Nígbà mìíràn, mo tún lè rẹ́rìn-ín àti ọ̀rọ̀ tó dára láti mú ìbáraẹnisọ̀rọ̀ náà jẹ́ ti ọ̀rẹ́ àti ìtùnú kí oníbàárà náà lè ní ìrírí rere nípa ìbáraẹnisọ̀rọ̀ náà. Pẹ̀lú, mo máa ń jẹ́ kí ọ̀rọ̀ mi rí kedere lórí àwọn ìgbésẹ̀ tàbí àlàyé pàtàkì tí mo bá ṣe fún wọn kí ó máa ba à sí àìrótẹ́lẹ̀ tàbí àṣìṣe, àti láti fi hàn pé mo ṣe pàtàkì fún wọn àti fún ìtẹ́lọ́rùn wọn ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa rìn òkè nítorí ó ń fún mi ní ìrírí tó yàtọ̀ pátápátá sí ìrìnàjò lójoojúmọ́. Nígbà tí mo bá ń rìn òkè, mo lè rí ojú ayé lẹ́wà láti òkè, afẹ́fẹ́ tútù àti ohun àti àwọn ohun ọ̀gbìn àti ẹranko tí kò wọ́pọ̀, èyí tí ó máa ń mú inú mi dùn gan. Rínrin ní òkè tún máa ń jẹ́ kí ara ṣiṣẹ́ kí ọkàn balẹ̀ nítorí ipa ara àti àkíyèsí àyíká ń ṣe ìrànlọ́wọ́ láti tún láti tú ẹ̀dùn ọkàn sílẹ̀. Pẹ̀lúpẹ̀lú àṣeyọrí tí òkè tí àṣeyọrí ti dé òkè lẹ́yìn iṣẹ́ líle máa ń fúnni máa ń fúnni máa ń fúnni ní ìtẹ́lọ́rùn àti ìgbéraga tí kò rọrùn láti rí èyíkéyìí iṣẹ́ mìíràn tí ó mú kí ó jẹ́ ìrírí tí ó ní ìtumọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka gbogbo àwọn àdéhùn dáadáa ṣáájú kí n tó fọwọ́ sí wọn, nítorí ó oṣe pàtàkì láti yẹ gbogbo àwọn òfin àti ipò tí a fi sí ìwé náà. Mo ń fi yè sí gbogbo àlàyé pàtàkì gẹ́gẹ́ bí àwọn ẹ̀tọ́, ojúṣe àti àwọn ìlànà tí ó lè, tí ó lè nípa, tí ó lè nípa lórí mi ní ọjọ́ iwájú. Kò sí, kò sí nǹkan tí yóò jẹ́ kí n bá ìṣòro pàdé láìmọ̀. Nígbà kan, mo máa ń ṣe àkọsílẹ̀ tàbí ìbéèrè lórí àwọn apá kan tí kò yé mi dáadáa láti ríi dájú pé gbogbo nǹkan jẹ́ kedere àti pé èmi, èmi náà kò ní, kò ní já, kò ní ìjà pẹ̀lú òfin tàbí àwọn ènìyàn mìíràn. Ka, kíka àwọn àdéhùn dáradára jẹ́ ọ̀nà tí ó dára láti dáàbò bo ara rẹ, mo, mo mọ ohun tí ó ń gbà àti láti ríi dájú pé àwọn ìpinnu rẹ wà ní, wà ní, wà nínú òfin àti ní ààbò ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀ èdè tí ó jẹ́ ti èmi tí ó wà fún àwọn ìdí ìbára ẹni sọ̀rọ̀ àti ìdáre ẹni mọ̀ nítorí ó jẹ́ ọ̀nà tí ó yẹ láti gbà àti láti fi àlàyé ránṣẹ́ ní kárí ayé. Nọ́mbà yìí jẹ́ àwọn ìbára ẹni sọ̀rọ̀ fóònù àti ìfiránṣẹ́. Nọ́mbà yìí jẹ́ kí àwọn ìbára ẹni sọ̀rọ̀ fóònù àti àwọn ìfiránṣẹ́ jẹ́ ìrọ̀rùn láàárín àwọn orílẹ̀ èdè láìsí wàhálà tí àwọn kóòdù àti àwọn kóòdù agbègbè tàbí àwọn ìlànà agbègbè. Nígbà mìíràn, mo tún lo nọ́mbà yìí fún àwọn iṣẹ́ tó nílò ìdánimọ̀ gẹ́gẹ́ bí i forúkọsílẹ̀ lórí àwọn pẹpẹ Íńtánẹ́ẹ̀tì ayélujára tàbí fún àwọn ìṣòwò tó nílò ẹ̀rí ẹni. Nítorí rẹ̀, níní nọ́mbà orílẹ̀ èdè jẹ́ ọ̀nà tí ó rọrùn láti ṣètọ́jú ìbára ẹni sọ̀rọ̀, ààbò àti ṣíṣe àwọn iṣẹ́ pẹ̀lú ìrọ̀rùn ní gbogbo ìgbà.

Nígbà tí mo bá ń wá òṣìṣẹ́ tuntun, ohun àkọ́kọ́ tí mo máa ń wò ni ìwà àti bí ènìyàn náà ṣe ń bá àwọn ènìyàn mìíràn ṣiṣẹ́. Nítorí ìwà rere máa ń mú kí iṣẹ́ rọrùn fún gbogbo ẹgbẹ́. Mo tún máa ń wò bí ènìyàn náà ṣe ní ìfaramọ́ sí iṣẹ́, bóyá ó ṣe tán láti kọ́ nǹkan tuntun àti láti ṣiṣẹ́ takuntakun nígbà tí iṣẹ́ bá pọ̀. Ó ṣe pàtàkì fún mi pé òṣìṣẹ́ tuntun gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ṣeé gbẹ́kẹ̀lé, ẹni tí ó máa ń pa àkókò mọ́ tí ó sì máa ń mú ojúṣe rẹ̀ ní pàtàkì. Ni àfikún sí èyí, mo máa ń wá ènìyàn tí ó ní òye díẹ̀ nínú iṣẹ́ náà ṣùgbọ́n tí ó tún nífẹ̀ẹ́ láti dàgbà àti láti mú ara rẹ̀ dára sí ní ọjọ́ iwájú.